Oríṣiríṣi àjèjì ló ti ràn mí lọ́wọ́ láìmoye ìgbà. Ìkan wà tí mo rántí onígbà kan tí mò ń bọ̀ láti ibi-iṣẹ́ tó jẹ́ pé mo sọ owó ọwọ́ mi nù. Àjòjí kan ni mo pàdé lójú ọ̀nà tí mo sọ fún pé "àá, ẹjọ́ mọ́ sọ ọwọ́ owó tí mo fẹ́ fi wọ ọkọ̀, mọ́ sọ ọwọ́ ọkọ̀ mi nù." Àjòjí yẹn náà ló tẹ̀lé mi torí óun lọ sí ibi tí ebi náà ń lọ. Ó bá mi san owó owó mi, owó ọkọ̀ mi ní ọkọ̀ àkọ́kọ́ tí a jọ wọ̀. Nígbà tí mo bọ́ lẹ́ lọ́ko akoko, òtun tẹ̀lé mí náà, ó fún mi lówó láti tún wọ ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì tí ó gbé mi dé iwájú ilé mi gángan. Ìkan nínú àwọn ìgbà tí àjèjì tó ràn mí lọ́wọ́ ni yen e ṣe.

Mi ò jẹ́ ẹnìkan tí ò kì í fi bẹ́ẹ̀ sí mi láàárín ìjọ iṣẹ́, ṣùgbọ́n tó bá jẹ́ gbà tó rẹ̀ mí, mo máa dúró de àsìkò tí a máa ń sinmi lẹ́nu iṣẹ́. Kì í tó sinmi ni oó, mo wá léwà tí àsìkò yẹn bá ti wá pé mo lè wọ inú ìyẹ̀wù lọ láti gbó orí mi sórí tábìlì láti sùn fún wákàtí díẹ̀ torí wákàtí kan lọ́ máa ń fún wa láti fi ẹ̀ sí mi lẹ́nu iṣẹ́. Wání wákàtí yẹn náà ni màá fi ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Ṣẹ́.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkan mi, ooo dá lé òní ńkọ́ tó èmi bá sọ fún mi o, mó jẹ́ ẹnì kankan, mó jẹ́ ẹnì kan pàtàkì tó máa ń tẹ̀lé ọkan mi. Ǹkan tí ọkan mi bá ti sọ fún mi, òun náà ni máa ṣe o. Tí ọkọ mi bá ní kí n máa lọ sí báì báì, mi ò ní lọ. Tí ọkan mi bá ní kí n má ṣe ǹkan kan báì báì, mi ò ní ṣe, torí pé àwọn ọjọ́ tí ọkan mi, tí mi ò pàrọ̀ ọkan mi, tí ọkan mi ní kí ṣe ǹkan tí èmi ò ṣe, ó bọ́ sí ǹkan tí ò dáa fún ọ́ta mi. Èdi ni yí tí mo ṣe máa ń tẹ̀lé ọkan mi. Ọkan mi náà ló máa ń sọ, bi mo se máa pàrọ̀ ọkan mi náà.

Bí ọjọ́ mi lójoojúmọ́ ṣe ń lọ ni wípé tí n bá ti jí láàrọ̀, ma kọ́kọ́ ṣàdúrà, tí bá ṣàdúrà, màá rìn jáde fún bí ọgbọ̀n, ọgbọ̀n ṣẹ́jú láti lè jẹ kára mi ṣẹ́ ṣemu ṣemu. Màá wá padà sílé, màá wa wẹ̀, màá wá jẹun, tí n bá ti jẹun, màá gbé báàgì mi, máa lọ sí ẹnùṣẹ̀ oojo mi. Ibè náà ni màá wá láti dédé bí aago mẹ́sàn-án tí màá wá di aago márùn-ún. Lẹ́yìn náà má lọ ba àwọn ọrẹ mi ṣeré ni ìrọ̀lẹ́ kin to ma da rí bó wà sí lè. Bẹ́ẹ̀ ni ọjọ́ mi lójoojúmọ́ ṣe máa ń lọ, ẹsẹ gan.

Ògì tàbí ẹ̀kọ, ó jẹ́ oúnjẹ ìbílẹ̀ tí ó dára ní ọ̀pọ̀lọpọ̀. Àgbàdo sì ni wọ́n fi ń ṣe, wọ́n máa mú àgbàdo yẹn, wọ́n máa lọ nínú ẹ̀rọ, tí ó bá ti lọ, wọ́n máa fomi sí i, òun ni wọ́n fi ń ṣe ògì tàbí ẹ̀kọ. Ó sì dára láti máa mu púpọ̀ torí pé kí ni ó máa ń ṣe ara lóore, ó máa ń mọ ara rẹ ṣe gidi, ó sì máa tún fún ara ní omi ní ọ̀pọ̀lọpọ̀, eṣè gan.

Mo ní àwọn ààlà dára dára tí mo lá tí ó pọ̀ tí kò tíì wá sí ìmúṣẹ o. Agaga àwọn ala bi pe mo wa ni ìlú oyinbo, mo ti la iru àwọn ala yen lopolopo to je pe mo ma ro pe mo ti wa ni ìlú oyinbo ni. Tó jẹ́ pe tí a máa jí báyìí maa kan rí pé, àá mo ji sójú ayé, mo ti sí ní ìlú óyìnbó o. Àwọn ààlà tí mo ti lá lọ́pọ̀lọ́pọ̀ nìyẹn tí kò tíì wá sí ìmúṣẹ. Mo dẹ gbàdúrà pé ọjọ́ ọjọ́ kan ọjọ́ kan láìpẹ́ láì jìnnà àlá ẹ yóò wá sí ìmúṣẹ. Ẹ ṣé.

Bí mo ṣe máa ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹni kan, o dálé lórí irú ìrànlọ́wọ́ tí mo bá fẹ́ o. Ṣùgbọ́n tí mo bá fẹ́ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ èèyàn, mo máa ń ṣe pẹ̀lẹ́kútu ni. Mo sì máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú òye. Mo sì máa ń fi ara balẹ̀ ṣe àlàyé fún wọn kí wọ́n má ba à lè bínú kí wọn sì kódè a fi pẹ̀lẹ́kútu kó fi ìrànlọ́wọ́. Eṣe gan.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ o. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Àgaga tó bá jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn gan-an, tó sì jẹ́ iṣẹ́ tó máa ń fún mi ní owó dáadáa dáadáa dáadáa dá, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn o máa ń jẹ́ kí n ṣiṣẹ́ ju wákàtí lọ. Torí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ìṣe gan, mo sì jẹ́ ẹnìkan tó fẹ́ràn owó gan. Àwọn nǹkan báì báì báì náà, òun náà ni mo bá fi ṣiṣẹ́ ju wákàtí lọ. Ẹ ṣé gan.

Dodo àti ọ̀gẹ̀dẹ̀ ọ jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Agaga ọ̀gẹ̀dẹ̀ àgbagbà àbí ọ̀gẹ̀dẹ̀ omi ni irú ọ̀gẹ̀dẹ̀ tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Náà ni yen dodo jẹ́ ǹkan tí mo tún fẹ́ràn náà torí bí a ṣe máa ń ṣe, a máa ń fi òróró a máa ń fi dín ọ̀gẹ̀dẹ̀ dodo náà ni. Idi èyí ni mo fi fẹ́ràn ẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mi, àti alaba gbélé mi dẹ mọ̀ pé mò fẹ́ràn dodo tó ṣe máa ń dùn lẹ́nu tó máa ń ṣe yẹ̀rín yẹn. Mo ṣi fẹ́ràn dodo ẹ ṣe gan.

Àwọn igbona pọ ló risirisi tí mo ti ṣe ti mó ti ka abamọ. Yálà nígbà tí n bá tẹ̀lé ọkan mi tó ri àwọn ìgbà kan wà tó jẹ́ wípé tí mo bá fẹ́ ṣe nǹkan kan, ọkan mi a máa sọ fún mi pé kí n má ṣe. Ó ní ọdún náà lọ́hùn tí ẹni kan ní kí n wá yá òun ní owó. Ọkan mi sì ní kí n má yá ènìyàn lówó. Mi ò dá ọkàn mi lóhùn, mo jẹ́jẹ́ bí mo ṣe, bí mo ṣe pinnu láti yá ẹni yen ní owó yẹ nìyẹn. Láti ìgbà tí mo ti yá eniyen ní owó yẹn ọdún náà lọ́hùn títí di ìséyìn, eniyen ò dá owo yẹn padà o. Eniyen ò dá owo yẹn padà. Ohun tí mo dẹ̀ kọ́ ní wípé kí n má tẹ̀lé ọkan mi kí n tó ṣe ìpinnu. Ohun tí mo de tún kọ́ tí mo dẹ̀ tún mọ̀ náà nìyẹn. Ẹ ṣe gan.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tó ní ata, ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà o. Ó ní àwọn ìgbà kan toje pé ọ̀un aláta ó máa wù n mí jẹ tí mo sì máa jẹ ẹ́. Ó dẹ́ ní àwọn ìgbà kan náà tó jẹ́ wípé kò ní wù n mí jẹ náà tí mi ò sì ní jẹ ẹ́ náà. Àmọ́ ṣá o, ju gbogbo ẹ lọ, mo fẹ́ràn oúnjẹ tó ní ata, eṣé gan.

Eré ìdá ni ó jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ torí kí ni ó máa ń dá ni ní ara ya, ó sì máa ń jẹ́ kí ènìyàn kí ó kí kankàn rẹ̀ kò dùn kankan rẹ̀ kó kó tutù. Èmi eré ìdá ni tí máa ń ṣe gbé máa ń kọrin fáwọn èèyàn, àwọn èèyàn sì fẹ́ràn mi gan. Wọn fẹ́ràn láti maa gbọ ohun mi tin ba kọrin. Irú iṣẹ́ eré ìdá ni tí mo mọ̀ láti máa ṣe nìyẹn.

Bọ́ọ̀lù tí à ń gbá ní àdúgbò mi jẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Nítorí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ ǹkan tí gbogbo àwọn aládùgbò mi fẹ́ràn jù lọ. A sì máa ń pọ̀ tí a máa ń gbá ní ọjọ́ tí àwọn olórí ìbò ń pè ní weekend. Òun ni àwọn ọjọ́ tí a máa ń gbá. Àwọn ọmọ kékeré yẹn náà sì fẹ́ràn rẹ̀ gan. Àwọn yẹn máa ń gbá lójoojúmọ́ tí wọ́n ni ìrọ̀lẹ́ ti won ba de láti ilé ìwé. Àwọn ìgbà tí a máa ń gba niyẹn ẹ ṣe.

Oún jíjẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn ni ọ̀pọ̀lọpọ̀. Tí n bá ti se oúnjẹ nílé, màá lọ ra oúnjẹ ní ilé olóunjẹ tí ó wà ní àdúgbò mi. Most of the time eméjì náà ni màá ń lọ ní ojoojúmọ́. Mo lè gbé ọ̀kadà, mo lè fi ẹsẹ̀ mi rín. O dá lé lórí àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Mo de máa kó nǹkan tí mo fẹ́ rà sílẹ̀ o. Oúnjẹ jíjẹ tí n ba fẹ́ rà, tí mo bá fẹ́ jẹ, màá kó sílẹ̀. Màá n kó sílẹ̀, mo sì máa n rán yan náà. Mo lè rán yan náà pé kí ó bá mi lọ ra ohun tí mo fẹ́ jẹ. Bí àwọn àbúrò mi, àwọn tó kéré sí mi, àwọn alábàágbé ilé mi, bí mo se máa ṣe niyen eṣe.

Bí mo ṣe máa ń kọ Yorùbá lórí fóòmù náà kò le lọ́pọ̀lọ́pọ̀ náà, torí pé kí ni irú keyboard tí mò ń lò ó ti ní èròjà tó wà lórí ẹ̀ tó fi máa ń jẹ́ kí n kọ ọ̀rọ̀ Yorùbá mi tó máa fi ń, tó máa fi ń tẹ́ mi lọ́rùn, tí ó fi ń dá mi ní àgàrà àwọn àmì yẹn ó ti wà níbẹ̀. Jẹ́ kí ti bá ṣe ń kọ Yorùbá ẹ́ rá yìí, a kọ máa, a kọ máa kọ fún mi ní ìlọ́fẹ́, a sì máa kọ fún mi láì dà mí láàmú ṣe.

Orin tí mo fẹ́ràn láti máa gbọ́, òun náà ni orin hip hop tí à ń pè ní Afrobeat. Mo fẹ́ràn láti máa gbọ́ nítorí pé kíni ó máa ń dá mi láraya, ó sì máa ń jẹ́ kí inú mi kí ó dùn. Ní ọ̀pọ̀lọpọ̀ irúfẹ́ orin tí mo fẹ́ náà nìyẹn. Oun de ni mo ti maa n gbo láti kékeré. Àwọn olórin takuntakun tó sì mọ̀ kọ́ náà ni à ń pè ní Wizkid, Davido àti Burna Boy.

Àwọn nkàn ti mo ma n se ní ọdún ti mi ò bá sisé ni pé mo ma n lọ sí Tafaji pẹ̀lú àwọn ọrẹ mi. A ma n lọ sí eré ìdárayá náà, a ma lọ gbádùn àwọn nkàn ti a máa n ṣe níyẹn. Tí n bá dé jáde náà, mo ma n wo eré orí ìtàgé àti eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, àwọn nkàn tí a máa n ṣe níyẹn ni àwọn ọdún tí mi ò bá ṣiṣẹ́, máa ṣe gan.

Oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún, ó jẹ́ oṣù December. Nítorí pé kí ni, oṣù December jẹ́ oṣù tí ọludé máa ń pọ̀ gan, tó máa ń fún àwọn òǹṣisẹ láti sinmi. Oríṣiríṣi patí, oríṣiríṣi ìgbádùn na lọ máa ń wà ní, ẹ, oṣù yẹn. Torí pé kí ni, oríṣiríṣi èyan ló máa ń se oúnjẹ, oríṣiríṣi ìdárayá ló máa wà, oríṣiríṣi eré ìdárayá náà ló máa wà káàkiri gbogbo ìlú. Idi niyi ti mo fi fẹ́ràn oṣù yẹn ju lo. Torí o jẹ́ oṣù ìsinmi ó sì jẹ́ oṣù tí fàájì máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń dé ní àkókò mo sì fẹ́ràn láti máa dé ní àkókò torí pé kí ni ẹni tó bá tètè dé ní àkókò òun ni àwọn alábàáṣiṣẹ́ rẹ̀ ó máa ń fẹ́ràn torí mo jẹ́ ẹnìkan tí jẹ́ pé mi ò fẹ́ràn kí n máa pé dé bí i kan. Mo máa ń tètè jí, mo máa ń tètè sa àwọn nǹkan mi ní ṣémúṣéémú, yékéyéké kí n ba lè máa fi tèmi dáhùn ara ilé mi ní àgàrà tàbí ẹni tí mo fẹ́ lọ pàdé ṣe.

Oríṣiríṣi òwe mo máa ń pa torí mo fẹ́ràn láti máa pa òwe. Èyí tí mo dẹ̀ fẹ́ràn jù láti máa pa náà ni "Ọmọ tó bá ṣiṣẹ́ dédé ò yẹ kó ní àsìkò ìgbádùn." Nítorí pé kí ni? Ọmọ tó bá iṣẹ́ láàárọ̀, tó bá iṣẹ́ lọ́sàn-án tó ń iṣẹ́ ní alẹ́, ò yẹ kó simi, ò yẹ kó nánú owo ẹ̀ láti lọ gbádùn ẹ̀mí ẹ. Nítorí ẹ̀mí tó bá dúró náà ló máa ṣe kí ni? Ó máa le ṣe iṣẹ́ ohun tí òwe mi tí ó ṣe kí ni? Ti o túmọ̀ si nìyẹn ẹ̀ṣe.